Sọ fún wa ohun tí ó yí padà lẹ́yìn tí èrò ayélujára dé. Àwọn èrò díẹ̀ láti béèrè bí ó ṣe rí tẹ́lẹ̀ kí aye tó lajú níìsín, ó tì yàtọ̀ ohun tí ó rọrùn àti ohun tí ó ṣọnù. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló ti ṣẹlẹ̀

Ṣé o mọ̀ bí a tí ń ka àwòrán ilé? Rárá, èmi ò mọ àwòrán ilé ń kà. Nítorí oríṣiríṣi nǹkan ló ṣe pàtàkì fún ènìyàn láti mọ̀, ṣùgbọ́n ènìyàn o le ní ìmọ̀ nípa gbogbo nǹkan nílé ayé yìí. Nítorí náà ni oníkaluku ṣe mọ ibi tí wọ́n ní mọ̀ dé. Ṣùgbọ́n.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi náà ni kí ń máa sọ nípa nǹkan tí mò ń tà àti àtàbí ohun tí mò ń ṣe fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí wọ́n sì lè bá mi ra ohun tí mò ń ṣe. Eleyii je ọ̀nà ìlànà tí mo máa ń gbà láti ṣe ìpolówó fún àwọn nǹkan.

Sọ fún wa nípa aṣọ tí ìdílé wọ̀ pọ̀ ní ojó àjọyọ̀. Àwọn èrò díẹ̀ láti béèrè bí a ṣe n yàn ẹni tí ó rà bí ó ṣe rí. Mà kà ìbéèrè àti àwọn èrò yìí sókè, ìtọ́sọ́nà ni wọ́n. Ẹni tí ó rà ni àwọn olórí ẹbí.

Sọ fún wa nípa ìrántì àkókò ọjọ́. Àwọn èrò díẹ̀ láti bèèrè. Ọdún wo? Ohun tí ó ṣẹlẹ̀? Ohun tí ẹ ṣe? Maà kà ìbéèrè àti àwọn èrò yìi sòké ìtọ́sọ́nà ni wọ́n. Ọdún tí mo ran ti wọ́n ti pé àkókò ojọ́, ó ti ṣe díẹ̀ ó sì ti pé lọ́pọ̀lọpọ̀.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi ni Hazim, tó súnmọ́ sí ẹni tí ó ga. Mo sì ní orúkọ kan Adetola, ni orúkọ adé mi tí ó mú Adé àti ọlá papọ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀, gbogbo orúkọ mi náà mo sì mọ orúkọ ìtumọ̀ rẹ̀

Lílù rẹ̀, báwo ni míì èṣè ṣerí? Ìgbà mélòó, ibi tí mò ń ro bí mo ṣe ń rí lára rẹ̀ lẹ́yìn. Ìgbà mélòó tí ó máa ń gba ènìyàn láti rìn. Ni ó túmọ̀ ibi tí o bá ń lọ yóò lè lo wákàtí kan tàbí méjì eléyìí jẹ́ oríṣiríṣi ọ̀nà.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà oko? Tí mo bá fẹ́ kojú ìdí náà oko, màá wá ọ̀nà tí yóò tọ̀ mí láti lọ sí oko kí má ba rí ìdí náà lọ́nà. Nítorí náà, ọ̀nà oríṣiríṣi tí mo máa ń gbà láti kojú rẹ̀, èyí náà níyẹn, tó sì ṣe pàtàkì jù lọ.

Sọ fún wa nípa oúnjẹ àkọ́kọ́ èkuro Ìgbà tí ó dé ohun tí a sè, ẹni tí ó kójọ oúnjẹ àkọ́kọ́ tí mo rí kókó sè, òun náà nu ẹ̀bà pẹ̀lú ata tí ó sì dùn lọ́pọ̀lọpọ̀, tí mo sì fáwọn ènìyàn jẹ dá sí fẹ́ràn rẹ̀.

Ohun tí ó máa ń rà iye rẹ̀ mélòó tẹ́lẹ̀ mélòó sì ni nísìn? Ohun tí mo máa ń rà ó pọ̀lọpọ̀lọpọ̀ tí ó sì ti gbéra sí i nísìnyí tí ó sì ti wọ́n sí iye látijọ́ bí ẹgbẹ̀rún kan, iye rẹ̀ nísìnyí ti di bí ẹgbẹ̀rún mẹ́rin àwọn le jẹ ohun oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Data ti mo máa ń ṣe lóṣẹ́ṣe ò pọ̀ tó. Data tí mo máa ń ṣe lóṣẹ́ṣe mò sì máa ń ná tó ẹgbẹ̀rún méjì tí ó sì máa ń dá àwon owo mi gan girí, awon ọwọ́ tí o yẹ kí ń dá ọun ni mọ fi n ṣe data látara wípé èmi náà fẹ́ wá sí orí Íńtánẹ́ẹ̀tì láti máa wa owó.

Sọ fún wa nípa àwọn tí ń gbé nínú ilé yín. Àwọn tí a ń gbé nínú ilé, àwa mẹ́rin ni wà, ẹni tí ó wá gbé, à nínú ìkọkọ tí wá gbé lẹ́yìn ìyá àti bàbá àti àwọn ọmọ wa, àwa nàá ni a jọ gbé nínú ilé. Bí ilé ṣe ń lọ náà ni kí ó máa lọ sí iwájú náà ni.

Ṣàlàyé fún ẹni tuntun bí ọjọ́ rẹ̀ lójoojúmọ́ ṣe ń lọ, bí ó ṣe bẹ̀rẹ̀, ohun tí ó tún ṣẹlẹ̀, bí ó ṣe ń parí. Màkà ìbéèrè àti àwọn èrò yìí sókè. Itọsọna ni wọn, àwọn èrè díẹ̀ tí ó wà nile tí àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń ṣe àkó pọ̀ fún ìrìnàjò? Tí mo bá ti ní ìrìnàjò tí mo fẹ́ lọ, èmi yóò ti mọ bí mo ti fẹ́ ṣe é, bí a ti jí ní àárọ̀ tàbí kí n gbé ago mi sí kó dún ní ago mẹ́fà kí n ba lè tètè dé dé ilé ajó mi kí má ba rìn lálẹ́. Eléyìí jẹ́ ọ̀nà tí mo máa ṣe àkópò.

Iye owó mélòó ni o ná ní yẹra kẹyìn? Kí sì ni o rà? Ohun tí mo rà kẹ́yìn, òun náà ni oúnjẹ tí mo jẹ ní àárọ̀ yìí, odindi ẹgbẹ̀rún kan àbọ̀ òun ni mo ná, eyi tí ó wọ́n jù ń bẹ̀, òun náà ni ìrẹsì tí mo rà.

Ṣọ fún wa nipa ìsinmi ọ̀sán. Tí mo bá fẹ́ sinmi ọ̀sán, á jẹ́ ìparí ọ̀sẹ̀ tí mo ní níbi tí mò ń lọ. Ìgbáná ni mò ń máa sinmi ọ̀sán. Mo sì máa ń sinmi ọ̀sán fún wákàtí kan nítorí ó pẹ́ jù. Mi lè lo wákàtí mẹ́ta nígbà mìíràn.

Lérò rẹ Kí ni sùúrù? Sùúrù jẹ́ kí ènìyàn máa fi ọkàn bá lẹ̀ nígbà tí nnkan bá ṣe kí ó má bẹ̀, kí ó má ṣe ṣòro nítorí sùúrù bàbá ìwà ni. Ìgbà tí a nílò sùúrù, òwó náà ni tí ènìyàn bá mú inu bí wa.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹun? Rárá o, èmi máa ń jẹun lọ́pọ̀lọpọ̀, èmi ò kí ń ṣe àwọn tí wọ́n ki ń jẹ fúnjẹ pé bí àwọn ẹ̀fọ́, àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ni mo máa ń jẹ. Rárá o, èmi ò ṣe bẹ́ẹ̀ o, èmi máa ń jẹun lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń jẹ oríṣiríṣi oúnjẹ tó sì máa ń dùn mo mí lọ́pọ̀lọpọ̀

Ṣàlàyé ìrìn àjò gígùn nínú ọkọ̀. Àwọn eru díẹ̀ ra síbi yìí láti ibo de ibo, wákati melò? Ibi tí ẹ̀n dùro, ti mo bá fẹ́ gun ọkọ̀, mo maa nílò láti wáa lọ sí ibi kan nítorí, ibi tí ó ba jin, ó máa ní bí ènìyàn ṣe lè debe ní kíákíá.

Kíni ó ń mú inú rẹ dùn kò dá ní ọjọ́ tí kò dára. Ohun pàtàkì tí wọ́n mú inú mi dùn náà ni pé mo wà láyé. Tàbí tí mo bá rí owó, o màá n múnú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ìgbà mélòó tí inú mi sì máa n dùn. Yóò pẹ́ sí oríṣìíríṣìí, gbogbo ìgbà kọ́ ni inú ẹ̀dà máa ń dùn.

Sọ fún wa nípa ẹranko tí ẹ tò ni ilé. Ẹranko tí a ní nílé, àwa ò ni ẹranko kọ̀ọ̀kan. Ènìyàn nìkan ni ń gbé lé wa, àwa ènìyàn kì í ṣe ẹranko. Ẹni tí ó máa ń bọ ẹranko tẹ́lẹ̀, ènìyàn ni, àwọn ẹbí wa kọ̀ọ̀kan ti wọ ṣíṣí níbẹ̀ yẹn mọ́

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́, òun náà ni èdè tí mo gbọ́, àwọn èdè frenchì tí wọ́n máa ń sọ ní ìlú òyìnbó, ó sì wù mí kọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí kí ni, tí mo bá mọ̀ ó ní oríṣiríṣi nǹkan tí mo lè rí ṣe níbẹ̀ kí sì gbọ́ dáadáa.

Ṣàlàyé bí o ṣe ń ṣe lọ́dọ̀ sí ọ̀dọ̀ dókítà. Bí mo ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà, ó jẹ́ ìgbà tí ó wà rẹ́ mi, tábí tí àárẹ̀ bá ń ṣe mí, bí mo ṣe máa ń rí wọn, òun náà nìyẹn. Ìgbà mélòó tí mo máa ń rí wọn dá bí ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta.

Sọ fún wa nípa èrò jíjẹ oúnjẹ yípadà ní agbègbè rẹ, ohun tí ẹ̀ ń jẹ tẹ́lẹ̀, ìná ni àwọn oúnjẹ tí yóò dán mọ́ran mọ́ ṣùgbọ́n nísìnyí oríṣiríṣi nǹkan ló ti fi sọ oúnjẹ, kí wá ayé máa pẹ́ fún òṣùpá àti pé ó sì dáa fún ara tí ó sì máa ń ṣe.

Lérò rẹ kíni Oláwọ́ níbi tí ó sì rẹ̀. Oláwọ́ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Bi a ṣe ń rí, èèyàn yóò wo ilẹ́ẹ̀lẹ́ẹ̀ eeyan yóò sì rí ń bẹ. Lọ́dọ̀ ta ni a ti ń kọ látọ̀dọ̀ bàbá ńlá, bàbá wa.

Sọ fún wa bí o ṣe dá Yorùbá àti èdè ìmí ọ̀pọ̀ nínú ìránṣẹ́. Àwọn èrò díẹ̀ la ti bèèrè ìgbà tí wọ́n yí padà. Tí mo bá fẹ́ sọ Yorùbá nígbà mi, èmi yóò fi èdè Gẹ̀ẹ́sì sí i nítorí pé kí ni ló máa ń jẹ kí èdè Yorùbá náà kó sí ìyè àwọn ènìyàn kọ̀ọ̀kan?

Ṣàlàyé ohun tó ṣe kí o tó sùn. Tí mo bá fẹ́ sun ohun tí màá kọ́kọ́ ṣe náà ní kí n gba àdúrà, ohun tí ó bẹ̀rẹ̀ rẹ̀, òun náà nìyẹn tàbí lẹ́yìn náà kí wá jẹun. Bí mo bá ti wá jẹun tán, ìgbà mélòó ni o fi máa ń sun? Mo máa ń to ọdún mé eeh wákàtí méjì.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà? Àwọn oníbàárà mi tí mo bá ni toba fẹ́ gbe ìrò mi, yé é jẹ́ ọjọ́ tí wọ́n bá wá sí ọ̀dọ̀ mi láti gbéṣẹ́ wá tàbí kí n pè wọ́n láti gbọ́ àlàáfíà àwọn oníbàárà mi. O dé je oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìtọ́jú ọjà mi lọ́pọ̀lọpọ̀ ní torípé kínní. Ọjà jẹ́ ohun tí óò ṣe pàtàkì jùlọ láti máà ṣẹ ní orí lédè yi. Torí pé ọ̀nà àtijẹ tí mú ọrùn ọjà rẹ jẹ́ fún ẹ.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Bí a ṣe ti ń se ògì, wọ́n máa ń ṣe ògì pẹ̀lú omi gbóná ni. A ò sì gbé kànnà kí o ba lè dípọ̀. Ẹ̀kọ, a máa ń sè yẹn nínú ilẹ kí ìyẹn ba lè dípọ̀ kó sì le gbé e sí oríṣìíríṣìí ọ̀nà tá ń gbà.

Sọ fún wa nípa ìlẹ̀kẹ̀ àti oun tí wọ́n fi ń ṣe. Ìlẹ̀kẹ̀ jẹ́ oun tí àwọn ènìyàn —tí wọ́n máa ń wọ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ti máa ń fi ṣe ànfààní oríṣiríṣi bí àwọn ọmọ ọba won máa ń wọ ìlẹ̀kẹ̀ sí di –tàbí Ọ̀run, —awon obinrin náà sì máa wọ sí bebedí.

Sọ fún wa nípa àjọyọ̀ tí òun ti akọ̀wé ti ṣẹlẹ̀ níbẹ̀. Àjọyọ̀ oríṣiríṣi ni ó máa ń wà tí ènìyàn sì ń gbá kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ níbẹ̀ bíi àjọyọ̀ ẹnìkan tó ń ṣe ìgbéyàwó láì mọ̀ pé ẹnìkan nínú àwọn tó jẹ́ ọ̀rẹ́ ìgbéyàwó yóò mú ìyàwó rẹ̀ sí ibẹ̀.

Irú aṣọ wo ni o féràn láti máa wọ̀? Ó ṣe é ṣe aṣọ lé ìfé hà láti máa wọ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni, aṣọ jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti máa gbé ṣọ́rùn tí ó sì ní ànfààní ní ara edà nítorí pé kíni yóò máa ń bo ìhòòhò àwọn ẹ̀yàn mọ́

Sọ fún wa nípa ṣọ́ọ̀bù tí ó súnmọ́ ilé. Ohun tí wọ́n ń tà ní ṣọ́ọ̀bù tó súnmọ́ ilé wa kò jú àwọn nnkan jíjẹ lọ. Gbírú, àwọn ìresì tàbí ẹwà lè jẹ́ ohun tí ó súnmọ́ ilé wa lára àwọn ṣọ́ọ̀bù tó sì máa ní àǹfààní láti máa ránkó bẹ́ẹ̀.

Sọ fún wa nípa ohun tí gbogbo ìdílé yín mọ̀. Ohun tí gbogbo ìdílé wa mọ̀ jẹ́ orin Pasuma tí a sì máa ń gbọ́ tàbí àwọn orin fújì. Ó jẹ́ orin tí ó ní làákàìlẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí a máa ń kọ, nígbà tí à ṣe àjọyọ̀, ó lè jẹ́ ọ̀nà tí a máa ń gbọ̀ àwọn orin bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

Ṣé o máa ń lo ọrùn ọ̀tún tàbí òsì? Ṣé o máa ń lo ọ̀wọ́ ọ̀tún tàbí tó sì? Èmi jẹ́ ẹni tí máa ń lo ọ̀wọ́ ọ̀tún torí púpọ̀ ní ìgbà ní orílẹ̀ èdè wa yí, ọ̀wọ́ ọ̀tún ni a máa ń lò torí a rò pé ọ̀wọ́ òsì ó jẹ́ ọ̀wọ́ eṣù, àṣe máa ń jẹ́ kí ọmọ lo ọ̀wọ́ ọ̀tún, ó sì jẹ́ ohun tó ṣe pàtàkì gan.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Èmi ò ní gbéra mi sílẹ̀ pé ojú mi dára nítorí náà. Ojú mi dára bí mo ṣe fẹ́, ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà là ń gbà láti máa tọ́jú ojú wa kí ó bá lè máa dára sí i. Látara ó pé ohun tí a ti dá yé sí inú náà nìyẹn.

Sọ fún wa nípa ìrìn-àjò tí o rántí láti gba eré, ibi tí o lọ pẹ̀lú ta, ohun tí o rántí nígbà tí mo rin ìrìn-àjò. Eléyìí jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ látara wipe mo kúrò ní ibi tí mo wà mo lọ sí ìlú mìíràn. Kò sì gbadun níbẹ́ẹ̀ nítorí pé kí ni?

Sọ fún wa nípa ohun tí ó mú inú rẹ dùn láìpẹ́. Ohun tó mú inú mi dùn láìpẹ́ ni pé owó àjọ tí mo ń dá ọtí ń bọ́ sí i, tí inú mi sì ń dùn látara wípé owó náà yóò sì pé ẹ̀mí náà yóò ṣetán ilé ìwé, kí mo wà ń gbàdúrà kí wá rí isẹ́ gidi láti máa fi máa bọ́ gbogbo ẹbí.

Sọ fún wa nípa títa ohun lórí ẹ̀rọ ayélujára. Ohun tí ó dáa láti máa tẹ̀lẹ́ lórí ẹ̀rọ ayélujára, ohun náà ni kí a wò nǹkan kan tí àwọn ènìyàn wò ni kí ènìyàn sì máa tà kí wọ́n bá lè gbára nínú rẹ̀. Tíí ṣe ohun tí ó ṣe pàtàkì láti máa tà lórí ètò ayélujára.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí kíláùdì? Bẹ́ẹ̀ ni, eléyìí jẹ́ ìbí tí ó ṣe pàtàkì láti máa tọ́jú àwọn fáìlì ènìyàn, pé kíni tí ó bá máa fi jẹ́ iwájú tí wọ́n bá ti nílò rẹ, bọ́ yóò sì lè lọ síbẹ̀ láti lọ mú àwọn fáìlì yìí, látara wípé o ti fi wọ́n pamọ́ sórí rẹ̀ yóò wà.